Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mo máa ń lo fóònù mi ní gbogbo ìgbà. Igba mi fun iseju wakati to po. Mo máa ń lo fóònù mi gidi fún Mo máa ń lo fún mo máa ń lo fóònù mi ní gbogbo ìgbà. Kò sí times tí mi o kì ń lo fóònù mi.